Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Mo máa ń ṣe lóòrèkóòrè nígbà kú gbà tí ó bá ti, tí fóònù mi bá ti nílò, ìmúdójúìwọ̀n mó máa ń ṣe ní gbogbo ìgbà. Torí ó máa jẹ́ kí software fóònù mi àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kó máa ṣiṣẹ́ garaga.

Ìgbà tí mo yí èrò mi padà ni ìgbà tí mo fẹ́ lọ sí, mo ti pinnu tẹ́lẹ̀ pé mo fẹ́ kó lọ sí ìlú Èkó, ìyẹn Lagos. Àmọ́ ìgbà tí mo wà wò ó pé, ah! Owó tó wà lọ́wo mi ò lè tó, mo wá yi èrò mi padà pé kí ń sì dúró sí ìlú Ilorin torí pe kí n lè fi kó owó jọ.

Ehn, ìlú-- ilé, ilẹ̀ ìbílẹ̀ mi, ìgbà tí mo fi wa ní kékeré lọ́dọ̀, ìgbà yẹn ni àwọn, ẹ, ìyá mi fi máa ń mú mi lọ sí ilẹ̀ ìbílẹ̀ wa ní gbogbo ọdún ta bá ti nínú tí ìyá bá ti gba holiday ni school bayi àti Kẹ́rúbáì bai àti lọ sí ilé, ilẹ̀ ìbílẹ̀ wa. Ní ibẹ̀ la ti máa ń gbádùn holiday.

Ehn, bí ilè mi ṣe máa ń rùn tí ba se óúnjẹ, ó dá lórí oúnjẹ tí mo bá sè. To bá je pé ọbẹ̀ ni mò ń sè, ìyẹn ọbẹ̀ ata pẹ̀lú ẹja, ó máa rùn bí ọbẹ̀ ẹja. To ba je pe ọbẹ̀ egusi ni mo n se, o maa run bi ọbẹ̀ egusi pélu ẹran àmọ́ bá bá je pé ọbẹ̀ ilá ni, kò ní rí lìí, kò ní rùn lọ títí torí ilá ò ní oorun tó lágbára.